Rárá mi ò wọ ọkọ̀ ojú òfurufú rí, mi ò wọ rí. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn láti jókòó sí ẹgbẹ́ fèrèsé mọ́tò, kí atẹ́gùn kó lè máa fẹ́ ṣe mi.

Ah, bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń se oúnjẹ lóríṣiríṣi, bí a ṣe máa ro sẹ̀mọ́, bí a ṣe máa se ẹ̀gúsí pẹ̀lú, e-ẹfọ ewúro, bí a ti máa ń ro àmàlà, ro túwó, ah, mo mọ̀ oúnjẹ ṣe. Mo mọ̀ bí a ti ń ṣe oúnjẹ, mò ń gbìyànjú.

Ni ibi iṣẹ́ mi ṣá, iṣẹ́ ọ̀sán lé mi máa ń ṣe. Tí n bá ti kúrò nlé ní ago mọ́kànlá àbò, tí mo ti dé ìdí ọkọ̀ tó máa wà wá lọ sí ibi iṣẹ́. Máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago méjì, màá ṣe tán ní ago mẹ́sàn. Títí ago mẹ́wàá sí ago mẹ́wàá o ko já iṣẹjú márùn-ún ni mo máa ń dé.

Mi ò kín féràn láti máa ṣíṣe láti lé, nítorí pé tí n bá gbìyànjú láti ṣíṣe láti lé, ó máa dà pé mi ò lọ ibiṣẹ́ rárá rárá Ara mi ò ní ṣiṣẹ́, kò ní ṣe kọ́mọ kọ́mọ tí iṣẹ́ ṣíṣe rárá, mo máa ya ọ̀lẹ. Nítorí ẹ mi ò ṣe féràn láti máa ṣíṣe láti lé.

Ìròyìn kíkọ kò sí lára iṣẹ́ tí wón gbà mí fún ní ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́. Wọn kò sí ní láínì, sú mi ò, mi ò mọ bó ṣe ń kọ ìròyìn ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Mo máa ń gba ìpè àwọn ènìyàn ni tí wọ́n bá ní ìdojúkọ, ìkée ikan sí kejì lórí nǹkan ọjà tí wọ́n bá rà lọ́wọ́ wa.

Rárá o, mi ò kí ń mu coffee, tea ni mo máa ń mu. Ẹ mọ̀ pé ní ìlú ní orílẹ̀ èdè Nàìjíríà bí bà, tí a bá fẹ́ mu coffee ní ìgbà tí a bá fẹ́ ka ìwé tí a bá fẹ́ sùn, ṣùgbọ́n ohun mímu wa ń ibi báyìí ni tea. Tea ni nǹkan tí a máa sábà mu ní Nàìjíríà.

Ah! O ti ṣe díẹ̀, o ti pẹ́, o ti pẹ́ tí mo ti kẹ́yìn ìrìn-àjò fún iṣẹ́, o ti pẹ́ gan-an boya bí ọdún márùn-ún sẹ́yìn àti ìgbà tí mo ti ń ṣe iṣẹ́ níbí ní ilé iṣẹ́ tí mo wà. Kì í ri ìrìn àjò fún iṣẹ́ kankan.

Elédùúwà ló ń tọ́jú mi o, nítorí pé iye tí à ń san ní owó oṣù ní ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ kéré púpọ̀ púpọ̀. Mo má ń gbìyànjú láti tọ́jú ara mi ní ìwọ̀nba ìgbà tí agbára mi bá ká.